Àwọn áàpù tí mò ń lò jù ni Instagram, Facebook, Twitter, YouTube àti ohun miri WhatsApp. Wọ́n pọ̀ loo báyẹn, àwọn èyí tí mò ń lò jù gangan náà ni tí mo mọ́ n sábà wò jù. Oun na ni, Instagram, Facebook, bible app àtàwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan báyẹn.

Yàrá tí mo wà nísinsìnyí báyìí, mo wà ní pálọ̀ ni. Pálọ̀ ni, TV wà níbẹ̀, tébù wà níbẹ̀, fanu wà níbẹ̀, àga wà níbẹ̀, kini home theater o wanbẹ, oríṣi ìwé wanbẹ, extension wanbẹ, socket wanbẹ ti mo le fi charge.

Wọ́n pè wọ́n ń ṣe ipá gidi nínú ìlera ìlera ìtọ́jú ìlera bí tí ilé bá ti ń rùn àbí tilé bá ti ń dọ̀tí tí kò sí anybody tó fọṣọ àbí tọn báa rí pé aṣọ rẹ̀ ti dọ̀tí wọ́n ń pè ọ́ sí ọ̀dọ̀ pé aṣọ tọ̀ yìí wọ yìí ó ti dọ̀tí o ìgbà wo lọ fẹ́ fọ̀? Àbí wọ́n rí pé ò fọṣọ ìgbà táwọn yóò ku bá ń fọṣọ ṣé iwò o ní fọṣọ iwọ́ náà wá n bí wá fọṣọ. Ọjọ́ tí bóyá abọ́ bá ti pẹ́ tọ bá fọ́ bọ́ tọ́ fi abọ́ jẹun tó o fo abọ́ tọ́ kì jẹun. Wọ́n ń pe ọ́ sí àsìkò wọ́n o pe ọ́ sọ́dọ̀ pé ọmọ yìí máa lọ fọ̀bo.

Ìtọ́jú-- iṣẹ́ ìtọ́jú aláìsàn jẹ́ ǹkan tó ṣe kókó torí tí èèyàn ò bá tẹ́yan ba fẹ́ ṣe ìtọ́jú aláìsàn, àwọn ǹkan tí dọ́kítà bá sọ pé kí wọ́n lò náà ni wọ́n gbudọ̀ lò torí tí èèyàn ò bá ṣe ìtọ́jú wọn bíi kí ẹeyan mọ, kí ẹeyan mọ gbá agbègbè wọn, kí ẹeyan mọ wọ aṣọ gidi tó da fún wọn, kí wọ́n máa jẹ oúnjẹ gidi, kí wọ́n máa jẹ àwọn èso tí ó mú ara wọn, ki won sì máa lo òògùn, kí wọ́n máa follow prescription doctor fún òògùn tí dọ́kítà bá fún wọn.

Mo fẹ́ràn ìpàdé lórí fóònù bí ta bá ń ṣe conference call ń'gbà mí. Ìpàdé bí àwọn ìpàdé tí ó mú, tó ń mu ọgbọ́n wa, tó ń mú oye wa, tí ó jẹ́ kí n ní good reasoning, bí èyí tí ó jẹ́n progress ni life mi. Kí bá ṣe tó bá jẹ́ titi nípa ti ẹ̀kọ́ mi ní ilé ìwé, nípa titi baa se n r'owo, nípa titi spiritual life. Mo like.

Èmi ò fẹ́ràn rẹ̀ báun, mi ò fẹ́ràn rẹ̀ ó sáa sáa ni oúnjẹ tí mo mọ̀, sáa saa ni oúnjẹ tí mo mọ̀ ń sábà, hinn ń ra oúnjẹ lójú ọ̀nà, lójú ìpòpó náà. Ì, oúnjẹ tí má fẹ́ rà náà ńgba mii kii ju búrẹ́dà àti àkàrà lọ. Mi ò fẹ́ràn ẹ nítorí àwọn oúnjẹ mii wa, Olúwa ló mọ ǹkan tan fi ṣe, so àwọn èyí tí mo mọ̀ pé a! Kò lọ fàa rárá ni màá ṣi rọ̀rá rá bíi búrẹ́dà àti àkàrà. Àkamu, bọ̀ oúnjẹ, a mi ò fi bẹ́ẹ̀ gbá tíẹ páa paá.

Ó ti pẹ́ díẹ̀ ọ ti ṣe díẹ̀ sí tí mo kẹ́yìn fò ó, reason, yóò ti máa lo ọdún bí mẹ́lòó sí máa, ọdún, yóò ti máa lo ọdún márùn-ún tí ó bá ti gbà ló, ti mo kẹ́yìn fò ó, torí nǹkan ò mọ̀ lọ dédé mọ́. Àdúrà là ń gbàs o ó ti ṣe díẹ̀ tí mo ti kẹ́yìn fò ó. Mo ń gbàdúrà kóluwa rànmi lọ́wo, kóluwa ṣí pè ṣé kí ń bá fi le fò.

Nǹkan tó mọ́ mí mú mí rẹ́rìn ni pé tí owó bá wà lákàǹtì mi, tó wà nínú àkàǹtì mi, tí mò ń rí family mi, ìdílé mi láyọ̀, tí mò ń rí àwọn nǹkan tí mo fẹ́ ṣe sí tí mò ń rí wọn ṣe tó sì ń lọ dáadáa ra dàá, tí ohun kan bá ń lọ dáadáa, àbí kí maa wo fíìmù àbí comedy, àwọn nǹkan tó mọ́ mu mí rẹ́rìn ni.

Èmi ò ní ìgbàgbọ́ nínú rẹ̀ torí ìgbàgbọ́ mi nínú Jésù Krístì Olùgbàlà. Èmi ò ní ìgbgbàgbọ́ nínú àtọwọ́dọ́wọ́, mi ò ní ìgbàgbọ́ nínú rẹ̀ torí krìstẹ́nìtì mi, ọmọ Krístì ni mi ń ṣe. So mi ò ní ìgbàgbọ́ nínú rẹ̀. Àwọn tó ní ìgbàgbọ́ mọ́ ṣùgbọ́n mi ò ni igbàgbọ́ nínú rẹ̀

Tí ò bá, tí ò bá jẹ́ sọ̀rọ̀, ǹkan tí mo máa ń kọ, mo máa ń kọ orin, mo máa ń kọ orin, màá wá bí, màá wá tí ò wá jẹ́ ìsọ̀rọ̀. Tí ò bá jẹ́, màá wá oúnjẹ jẹ, màá wá ǹkan tó ae, tó pọ̀ tí màá se, so bo ee jẹ́ ni. Hm ti owo o ba ti jẹ ìṣòro, aa dupẹ lọwọ ọlọhun naani.

Àwọn nǹkan, bi mo sẹ́ ra nǹkan lórí ẹ̀rọ ayélujára ni. Mo maa n, áàpù tí mo máa ń lò ni Jumia. Nígbà míì mo má ń lo Jumia, mo máa ń lo Temu. Mo ti ra bíi ṣòkòtò, power bank, data àwọn bí i àwọn ohun tí mo fẹ́, mo máa ń ra data, mo máa ń ra káàdì. Àwọn nǹkan púpọ̀ tí mo máa ń rà lórí ẹ̀rọ ayélujára. So.

Bí mo bá ṣe ń kọ, bi mo se máa ń kọ jú àwọn ìṣòro ní ìṣe ni pé tí mo bá ti rí pé àá, iṣẹ́ yi fẹ́ le jù mí lọ, màá kọ́kọ́ sinmi náà tí n bà ti sinmi. Màá wá, màá wá, màá gba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn ẹeyan, àwọn tó ti mọ̀ jù mí lọ, àwọn tó, àwọn asíwájú mi màá bere lọ́wọ́ won pé àá, nǹkan tí mò ń fèsì ní o, bí báwo ni mò ń, bí n ó ṣe ṣe. Màá gba ìmọ̀ràn lọ́wọ́ bí ènìyàn méjì sí mẹ́ta, ìmọ̀ràn ti won bá wa fún mi, màá mú un lọ.

Bí mo ṣe máa ń lọ sí ilé ìbílẹ̀ wa through transport ni through ọkọ̀. A! Ìgbà tí mo ti lọ. Ó dáa pé ẹmaarun ni mo ti lọ. Àwọn ǹkan tí mo kọ. Mo kọ ohun mere-mere bí ban ṣe maan ban ṣe maan ń ban ṣe maan ṣe igbalẹ. Ban ṣe maan ṣe. Àwọn nǹkan tí mo gbọ́ ó sì pọ̀ gan.

Ah! Oúnjẹ tí mo fẹ́ràn, mo fẹ́ràn rice àti ẹ̀wà, rice àti ẹ̀wà, mo fẹ́ràn spag àti ẹyin, bread àti, bread àti ẹyin, spag àti dòdò, ẹ̀wà àti dòdò. Ah! Bó ṣe mọ ń? Ah! Ó ma ń dùn lẹ́nu mìsìn mìsìn ni, ó máa ń fún mi ní joy, ó máa ń fún mi láyọ̀, ó máa ń fún mi ní ìdùnnú.

Bí mo bá pàdé ẹnikẹ́ni tí mo ba ń pàdé ló ojuona, màá sọ wípé, "à, báwo mọ̀ ní ẹ kú ọjọ́ mẹ́ta òó, ọjọ́ méjì?" Ẹnì ohun o sọ fún mi wípé ọjọ́ méjì pẹ̀lú máàkí, à bo ara wa lọ́wọ́, tí a bá ti bo ara wa lọ́wọ́, a dúró sí kọ́nà, a sọ̀rọ̀ díẹ̀, bí ká sọ̀rọ̀ fún ìṣẹ́jú bí i máà, ó depend lórí ibi tí n bà n lọ àti bí ti ọ́ n lọ. A sọ̀rọ̀ bí, bí òní báyìí, mo rí ọ̀rẹ́ mi kan tó ti pe ta a ti rira. A sọ̀rọ̀ fún bí i, bí i míníìtì mélòó kan. Mo sì sọ wípé mo ti ń lọlé pé ẹni kan ń dúró de mi. So a béèrè pé, báwo ni nǹkan a béèrè ìdílé? Tí a bá ti béèrè ìdílé, a béèrè, a béèrè family, a béèrè, a béèrè àwọn àbúrò, a béèrè bí gbogbo ẹ̀ se n ń lọ, bí ayé sì ń rí àwọn iṣẹ́

Tí n bá fẹ́ fi ohun ránṣẹ́, ẹni tí mo máa ń fi ohun ránṣẹ́ ni àwọn tí mo mọ̀, àwọn tó sún mọ́ mi, àwọn tí mo ko mọ́ra ni mò ń fi ohun ránṣẹ́. Bí ti máa fẹ́ gbé oúnjẹ ránṣẹ́ sí ènìyàn ní ilé-ìwé, máa lọ gbe fọ́lọ́kọ̀. Ọlọ́kọ̀ ò bá gbe fún kíní so mà wá pe ẹni yen pé, "à, oúnjẹ rẹ, wọ́n ti ń gbé oúnjẹ rẹ bọ̀."

Mo máa ń ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì gan gidi gan. Mo máa ń ra bíi aṣọ, bàtà, aṣọ bàtà, bí àwọn gájẹ́ẹ̀tì, bí àwọn lápútọ̀pù, písì oríṣìíríṣìí, oríṣìíríṣìí ǹkan ni mo máa ń ra lórí, à mo máa ń ra lórí íńtánẹ́ẹ̀tì.

Bí mo ṣe lè ránni lọ́wọ́ pọ̀ o, bíi tí n bá fẹ́ ràn yàn lọ́wọ́, tó bá, tó bá jẹ́ pé ebi ló ń pa ẹni yẹn, màá gbé oúnjẹ fún un, tó bá sì jẹ́ pé owó ló ní di, màá fún un lówó, bí tí ó bá sì jẹ́ pé owó ni mo ní di, tí tó bá jẹ́ pé owó ló need àbí oúnjẹ, èyí tí màá lè ṣẹlẹ̀ máa ò lè ṣẹlẹ̀, tó bá sì jẹ́ aṣọ ni, àáàh, ọ̀nà púpọ̀ tí ẹ̀mí fi lè rán ẹ̀yàn lọ́wọ́.

Hmm, tín ba fẹ́ kọ́ àgbà bán ṣe ń lo fóònù ni pé máa mú fóònù mi, ǹkan tan bá, tan bá fẹ́ ṣe máa gbé sọdọ wọn, máa gbé sódò wọn àbí kí n mú fóònù tèmi wá, kí n gbé sọdọ ẹgbẹ́ wọn. Máa sọ pé "à, ó yẹ ẹ jẹn kọ yín, ẹ wo ibi bí ǹkan tẹ tẹ̀ ni, ẹ wo ibi tí mo tẹ̀, óya ẹ tẹ̀" àbí kí n sọ pe kan bí fóònù wọn mú. Nn wa màá sọ fún wọn, tí ó bá jẹ́ pé orí WhatsApp na fẹ́ lò, WhatsApp na fẹ́ lò, màá sọ fún wọn "óya ẹ click lórí app yìí", màá fi app un hàn wọ́n. "Ẹ click lórí rẹ̀", tí wọ́n bá ti click lórí rẹ̀, màá sọ "óyá, ẹ bá fẹ́ copy lórí WhatsApp, bí tẹ bẹ́ ṣe copy ni", màá fi gbogbo ọ̀nà náà hán wọ́n.

Mo kọ́ ẹ̀kọ́ tó ṣe, ìgbà tí mo kọ́ ẹ̀kọ́ bí ọjọ́ sí tí mò ń ṣe nǹkan lọ́wọ́, ibi tí mo ti ń wò, mò ń try àti create video. Ni mo tí ń try àti create video, ni mo wà ní àsisè kan tí mo ṣe nínú video òun, but video tí mo ń mú, tí mo ń wò lọ́wọ́, ó kọ́ mi bí mo ṣe le adjust mistake òun. À, tí bí mo fẹ́ bí ilé ìwé náà, bóyá tí mo bá ti ṣe mistake, bóyá máa kọ́ test, tí máa mọ̀ pé mo ṣe mistake nínú test mi, màá níláti prepare dáadáa fún exam mi kí ń má fi lè yege ayé yí.

Bí mo ṣe máa ń lo àkókò ni pé màá ṣe, màá, màá kọ àwọn nǹkan tí mo fẹ́ ṣe ní ojoojúmọ́. Èyí tín bà ti jí, màá kọ́kọ́ se àdúrà. Àdúrà ni kókó, àdúrà ló máa ń gba agbára kọ. Màá kọ àdúrà, lẹ́yìn ni màá gba àdúrà tán. Màá wò ó tí mo bá ní nǹkan tí mo fẹ́ ṣe lórí fóònù, màá se é. Tí màá ti parí eleun, màá bọ̀ bó ṣe aṣọ ni mo fẹ́ fọ, màá fọ̀. Bo ṣe abọ n mo fẹ́ fọ, màá fọ.

Ibi tí ìgbà tí mò ń bọ̀ rẹ mi sọ̀rọ̀ kan, mò wa sọ ibi ta tí ń sọ̀rọ̀ wọ́n bi mo kan se gbé sí èdè Yorùbá náà. Nígbà mo ń sọ fún pé "Ah! Guy oh wo o. I need owó o. Mo ní di owó o." pé kíni o bá bèèrè pé "à, kíni mò ń sọ?" mo bá ṣàlàyé fún un ní English pé ìtumọ̀ rẹ jẹ́ money.

Abúlé ìdílé wa ó wa ní Ekiti, ní òkè Ekiti ní òkè. Ibẹ l'abule yẹn wà ní àgbàlá, àgbàlá àwọn bàbá, bàbá alágbàdo ni ó wà sọ bò ṣe jẹ́ nùú.

Mo máa ń ṣe ìda- mo máa ń ṣe ìdara- mo máa ń ṣe ìdárayá, ìdárayá. Mo máa ń ṣe ìdárayá bí i kí máa ṣe exercise, kí máa ṣe push up, àwọn nǹkan kí n sì máa jẹ àwọn nǹkan tí ó mú ara mi kó yá kí ó máa fi le sí àìsàn lára mi.

Àwọn ìdílé wa sì máa ń péjọ ní àjọ̀dún ni pé tí a bá ti fẹ́ ṣàjọ̀dún, àwọn tó ń wá láti ìlú orí ohùn ìlú àwọn àríwá, bí àwọn tó ń wá láti Ìbàdàn, tó ń wá láti Èkó, wọ́n wá sí ibi bí tí a bá ti fẹ́ ṣe àjọ̀dún. A kọ yàrá, a gba ilẹ̀, a gba inú ilé, a tọ́jú inú ilé, àwọn ǹkan kan tuntun tuntun láa kojáde.

Àá, ọjọ́ mi máa ń yàtọ̀ ní àkókò òjò. Àkókò òjò ọjọ́ un, òtútù máa ń mú mi. Àkókò ẹ̀ẹ̀rùn ọjọ́yn bí tí màá ti wẹ̀ tán àbí tómi bá kan ara mi, ara mi yóò wá funfun, ìgbà ẹ̀ẹ̀rùn ni. Dust, dust máa ń kó wọ̀ mi ńmú torí kò sójò tí ó jẹ́ kí, kiní.

Orin Krìstẹ́nì ni mo fẹ́ràn, mo má ń gbọ́ orin Krìstẹ́nì bíi titi àwọn bíi titi Nathaniel Bassey, àwọn bíi titi Dunsin Oyekan, titi K-String, titi Paul Tomisin, irú àwọn orin tí mo má ń gbọ́ nùhun, àwọn gospel song.

Wákàtí tí mo fi máa, tí mo fi máa ń ṣiṣẹ́ lójúmọ́ ni bíi ńǹkan bíi four to five hours. Nígbà mí ó máa ń jù bánlọ̀, tó bá jẹ́ pé àwọn iṣẹ́ tí mo ní ni online iṣẹ́ online, mo máa ń lo bí i wákàtí méje, wákàtí mẹ́ta, wákàtí mẹ́rin, ó depend lórí bí i iṣẹ́ bá ṣe pọ̀ sí i.

Ah, agbègbè wa yípadà ni, bí agbègbè wa ṣe yípadà ni pé àwọn olówó àwọn gómìnà wọ́n wá, wọ́n wá fi street light sí, ibi tan ti wá fi street light sí, àwọn àwọn èèyàn kan wọ inú àdúgbò wa, àwọn tó lówo, wọ́n bẹ̀rẹ̀ sí ní wá kọ́ ilé.

Tí mo bá fẹ́ sanwó pẹ̀lú fóònù, mo ní mobile app tí mo máa ń lò. Máa bó ṣe Opay ni, màá wọnú Opay mi, màá gba account number àwọn ẹni ohun bá ti wọnú Opay mi. Bo ṣe ṣe Zenith Báńk ni, bó ṣe UBA mi, tó bá si jẹ́ international Bank ni, mo ń lò bí Grey, mo ń lò bí Grey, mo ń lò bí-- àwọn báńkì pọ̀ àwọn ńkan tí mo máa ń lò tí mo fi maa n sanwó.

Nǹkan tí mo máa ń sọ fún ọ̀rẹ́ àtijọ́ tí n ti rí ni pẹ́, tí n báa ti rí, a béèrè pé báwo ni? Báwo lààyé? Báwo ni ìdílé? Báwo làwọn ọmọ? Báwo ni family? Báwo ni, báwo ni business ṣe ń lọ? Máa béèrè àwọn báwo ni business ṣe ń lọ? Báwo ni feeding ṣe, life o ń treat rẹ̀ dáadáa.

Èrò tó ń ṣàfààní jù léro mi ni pé kí n tí dé ìjọba oorùn ní kókó, kí n sì tí rí bá ti ṣe nígbà tí mo wà láyé, kí n tí ránná kí gbogbo ìyàwó tí màá fẹ́, àwọn nkan tí màá fẹ́, kò hun ìyàwó tí ń fẹ́ ọmọ tí ń bí, kí ó jẹ́ èyí tó ti àtọ̀dọ̀ olúwa wá.

Ah, iṣẹ́ alágbède jẹ́ iṣẹ́ oko àwọn tó ń dáko, àwọn tó ń gbin ǹkan bí i àwọn tó, tó, tó, tó ń gbin ǹkan, àwọn tó ń tán gbin bí i àwọn bí i àgbàdo, bí i èwà, bí i ìrẹsì, àwọn tó ń tán gbin nǹkan.

À, ìjo ìjókòó tó wà níbi iṣẹ́ mi ni pé nígbà míì báyìí, mo le, ní nígbà míì pé ọ̀gá mi ó ṣe sọ̀rọ̀ sí mi báyìí, à fi pé mo jẹ́ ọmọdé, èmi kì í ò fẹ́ràn an rẹ̀ páàpáà. Àti nígbà míì báyìí, network yẹn le ma ti fẹ́ ma ṣiṣẹ́ lọ níbi iṣẹ́ kí network má da, àbí àwọn nǹkan necessary tools requirement to need tọ ọ́ fi ṣiṣẹ́ kọ má ni lọ́wọ́ kó má wà lọ́wọ́ ọ̀ rẹ, àti owó téyàn ń gbà ń bẹ̀ ńbi iṣẹ́ ọ̀hun kò pọ̀ lọ títí.

À, ìgbádùn mi, oh, hm, ìgbádùn, à, ǹjẹ́ kí wọ́n tó ń gbádùn ni oúnjẹ, òwò, àwọn ohun tí màá ti rún jẹ, bà. Mo ń gbádùn àti ti ń ba si ti wà láàárín àwọn ọ̀rẹ́ mi àbá àárín àwọn family mi tí mo ti ri oúnjẹ jẹ. Ìrìn gbádùn, ìgbádùn gidi.

Èyí n ó dùn, inú mi ó dùn gan tí n bá lè ríṣẹ́ mi sí ibòmíràn torí ibi tí mo wà currently orun bẹ ò tí mú jù tán bá le bá ń gbé iṣẹ́ mi àbí tí bá lè ríṣẹ́ bòmíràn sí ibò mi àti ibi tí ó sì tí mọ sanwó gidi tí ó mọ sanwó dáadáa. Owó tó-- torí owó tí mò ń rí ibi iṣẹ́, owó pọ́kíẹ́, owó kékeré ni mò ń gba nibi iṣẹ́.

Ẹran tán mọ́ ń sùn. Bọ́ sì mọ́ ń sùn, wọ́n kọ́kọ́ mọ bẹ̀rẹ̀ láti wọ́n baa ti paa tán. Wọ́n gbe sí orí ina. Wákàtí tó máa ń gbà ó po gan òun. Ó dìgbà tí ẹran un bá tó jo dáadáa. Kan tó lè orí kiní náà ti mọ́ ń sùn, orí àdògán náà ti mọ́ ń sùn.

Ìlá tí wọ́n bá fẹ́ ṣe ọbẹ̀ ilá, a kọ́kọ́ rẹ ilá un, tí a bá ti rẹ ilá, a rẹ̀, a kọ́kọ́ ṣannù, a rẹ̀ tí a bá ti wá rẹ, a gbómi lená, tí a bá ti gbómi lená, a jẹ ko omi ọun ho diẹ sí, a kó ilá síi, tí a bá ti kó ilá síi, tó bá jẹ́ pé àsìkò la fẹ́ ṣe ni, a sì a kó ilá sí, a sì kó ilá síi, a jẹ ko hó díẹ̀ ti o bá ti ho diẹ, a wà fi àwọn èròjà síi. Bàbá mi sì fẹ́ràn ọbẹ̀ ilá gidigidi.

Òkè, a, òkè odò tí mo, odò tí mo, tí mo fẹ́ràn, òkè odò, òkè odò èyí tó wà níbi ilé ọ̀do wa mo fẹ́ràn kí n máa lọ bẹ̀ púpọ̀ púpọ̀. Èyí tí mo sì fi dé tún like, tí mo tún like ni ọgbà tí mo fẹ́ràn ni ọgbà tó ti máa ń bo, tó ti máa ń kán àwọn èso ní ago márùn-ún alẹ́, ago márùn-ún ìrọ̀lẹ́, àti, a, àti àbúrò mi, àbẹ́gbọn mi la jọ máa ń lọ́.

Ibi tí wón bí mi si, ibi náà ni mo wà lọ́wọ́ lọ́wọ́ báyìí. Ibi tí wón bí mi sí kò tíì sí ìyàtọ̀ tó pọ̀ láàárín rẹ̀ lẹ́yìn pé àwọn èèyàn ọ̀tọ̀, àwọn èèyàn mìíràn tún ti wá sí àdúgbò bẹ. Wọ́n ti kọ àwọn ilé tuntun wá ń bẹ, àwọn street light àti ohun mèremère.

Eré àwọn ọmọdé ní àdúgbò wa ni bí kán mo gbá bọ, kán mo fi, kán mo ta ayò, kán mo ṣeré n lẹ́lẹ̀, kán mo yí táyà kiri, kán mo gbá bíbọ̀lù gbígbá, eré ìyẹ̀pẹ̀ èyí tí ọ̀pá lé bàbá mi rẹ̀wà.

Àṣà tan fi máa ń sọ ọmọ lórúkọ ni, nígbà mií wọ́n máa ń sọ ọmọ lorúkọ ní ilé àwọn ẹni tó bímọ àbí kan gbe lọ church. Ìgbà tó máa ń wáyé ni; ọjọ́ keje lẹ́yìn ìgbà tí wọ́n bá bi ọmọ lórúkọ. Àwọn family, ebí, àt'àwon òré lo si ma n wá siru ìnáwó n na.

Bí mo bá fẹ́ tọ́jú ẹni tí ó ń ṣàìsàn bí i, màá dáná fún òògùn tí wọ́n bá sọ pé kí doctor bá kọ́ pé ká lò ó fún, màá lò ó fún. Màá mú lọ sílé ìyẹ̀wò kan tó ń wo ara rẹ̀, bá ara rẹ̀ ṣe ń ṣe. Àkókò a, tó bá jẹ́ àárọ̀ nítorí àwọn doctor mi mọ́ sọ fún wa pé ká fún wọn lóògùn láàárọ̀ ní ọ̀sán àti ní àsálẹ́. So, ọwọ́ àárọ̀ òun tó bá ti jí, tí a bá ti dáná, yóò kọ́kọ́ jẹun ná. Tó bá ti jẹun, ìn fún lóògùn. Ọwọ́ ọ̀sán náà yóò sì jẹ oúnjẹ mìíràn kó tó lóògùn. Tó bá ti lò ògùn tán, èyí tó bá di pé inú a bá gbá gbogbo agbègbè rẹ̀. Tí a bá ti gbá gbogbo agbègbè rẹ̀, a fàṣọ bà á lára. Tó bá jẹ́ òtútù náà mu, so bó ṣe jẹ́

Ehn, ìrìn-àjò mi tó jìnnà jù ni ìrìn-àjò mi láti ilé-ìwé mi, ilé-ìwé mi sí ilé, ilé-ìwé mi láti Minna sí Kwara State. Ohun ni ìrìn-àjò mi tó jìnnà. Mo sì ti lọ ní ìgbà mẹ́ta báyìí pẹ̀lú àwọn, pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ará school mi lajọ ṣe ìrìn-àjò náà.

Nǹ, mọ́ínmọ́ín àti àkàrà. Tí wọ́n bá fẹ́ ṣe mọ́ínmọ́ín, a kò kọ need àti lọ̀. Tí a bá ti lọ mọ́ínmọ́ín, á á lọ̀ ọ́, a jẹ́ kí omi díẹ̀ wà ń bẹ̀ tómi díẹ̀ bá wà ń bẹ̀, a á fiyọ̀ si a á fi magí sí i. Tó bá jẹ́ pé ẹyin la fẹ́ fi síi, a á fi sí i. Tí a bá ti wá fi síi a á wá da. Tí a bá ti wá fi iyọ̀ àti magí, a á fi àwọn nǹkan tó yẹ ká fi sí i táa fi sè é. A á wá mú láílọ́ọ́nù àbí agolo. Tó ba se agolo la fẹ́ jẹ ni, àbí tó ba sì jẹ mọ́ínmọ́ín eléwé, a á wa rọ ọ́ sínú agolo àbí eléwé, tó bà sí jẹ àkàrà ni, a á lọ a á fi àwọn nǹkan bíi ata, iyọ̀ iyọ̀ àti àlùbọ́sà àtàwọn a á fi sí i. A le fi àwọn nǹkan míì bíi ẹyin nǹkan tó bá wù wá. A le fi sí i tá bá ti wá fi síi, a á gbé òróró léná tábà ti gbóròró abẹ̀ rẹ̀.

Mo maa n ka àwọn adùn daada, mo maa n ka won, torí o maa n fún ni layo. Tí ẹ̀yan bá, ó máa ń fún ni láyọ̀ tí ẹ̀yan bá ká, ẹ̀yan ó rí àwọn ohun mèremère tó, tó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ń bẹ.

Àwọn ẹgbẹ́ ìtọ́jú ohun ìní ohun cooperative ọjọ́ second Sunday, Sunday ọjọ́ kejì nínú oṣù ni a máa ń péjọ. Àmọ́ tó bí márùn-ún sí tẹ̀n, márùn-ún sí tẹ̀n àbí nígbà mì, a ma n to ogun, àmọ́ tó ògun ba seì máa ń péjọ ni a jókòó, àwa kọjú sí àwa, á sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí a fẹ́ se. Ta ba si ti parí, a ma n distribute bi bisikiti bi kini bayen.

Mo máa ń rìn ní àlàáfíà nitoripe àlàáfíà ara o ṣe kókó jù ǹkan mi lọ. Tí n bá fẹ́ rìn ní àlàáfíà, nígbà míì, máa dúró sílé àbí máa wá ibi tó quiet, tí ó sáriwo, tí ó ṣi anybody tí ò disturb mi kí n bá fi lè gbadún ara mi.

Mo máa ń fọ ọkọ̀ mi ní ìgbà to ba ti dooti to ba ti- to ba ti dooti tin ba fe lo ibi iṣẹ́. Ṣùgbọ́n tí mo bá ń lọ ibiṣẹ́ lójoojúmọ́, mo mọ kó kọ́ nu, maa nu nù, but tin bá ti rí pé ó ti wá dọ̀tí, gan maa kan rọ́ra nù nu, bá ti nù, bá ti ri pé ó ti dọ̀tí, má gbe lọ car wash. Ọjọ́ mo mọ̀, mo máa ń ṣe ní ẹ̀ẹ̀kan sí ẹ̀ẹ̀méjì lóṣù kí ń make sure pé ó wà neat.

Tí n bá fẹ́ rà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí n bá fẹ́ rà ń kan, mo mọ̀ ẹ̀rù máa ń bà mí àti bèrè láwọn ọlọ́jà pé mi ní pẹpẹ nísìń tí mo ti n rà. Ẹ̀rù máa ń bà mí àti bá wọn sọ̀rọ̀ bọ̀ nígbà tí mo ti ń rà. Mo lè bá wọn sọ̀rọ̀, mo lè sọ fún wọn pé "àh mọ̀ọ́ bàbá ẹ dákún, nǹkan tí mo fẹ́ rà yí ṣẹ́ ẹ lè din mi ní owó, mo máa lọ bí i ójojúmọ́ ni mo máa lọ, lọ rà ń kan."

Eré àwọn ọmọdé ní agbègbè mi ni eré bọ́ọ̀lù, kán máa ń ṣeré, èyí tó ń tán, kán mọ múra wọn hide and seek àti kán mọ ṣe draft, kán mọ sì máa tayò, kán sì mọ palẹ̀ bàbá wọn àti ìyá wọn, kán mọ palẹ̀ wọn re.

Àdìrẹ́ tí wọ́n máa fẹ́ ṣe aṣọ tí wọ́n máa ń kun, wọ́n need àti wa àwọn colour ti won maa n lo láti fi se aṣọ to won ba ti wa ìkọ́lọ̀ tí wọ́n ṣe, wọ́n á so lókun, wọ́n á so ní apá ibi tí wọ́n ti fẹ́ kí, tí wọ́n fẹ́ kó dé, kí design wọn bẹ́ẹ̀ tí wọ́n bá ti so báyẹ̀. Wọ́n ṣe, bí wọ́n ṣe ń ṣe, wọ́n á, wọ́n á gbe omi sọ́dọ̀, wọ́n á bọil omi, wọ́n ti míx gbogbo chemical tí wọ́n lò, ti wọ́n máa ti mìx rẹ̀ tán. Wọ́n á mu ẹni tí ó sì ṣe, sì dà kó jẹ́ mọ̀mmy mi tàbí ko jẹ́ àwọn tó fẹ́ kọ́sẹ́.

Ògì, tí wọ́n maa se máa ń po ògì ni wọ́n gbé omi lé ná. Tí wọ́n bá ti gbé omi lé ná tán, wọ́n jẹ kòmi yẹn hó dìẹ. Tí won ba ti je komi, won o wa bu ògì sínú abo kékeré kan. A wa fọ, tí a bá ti fọ, a wa dàá sórí iná. A wa mọ̀-ọ́n ró. A mọ̀-ọ́n ró títítítítítí tí yió fi dìpọ̀. Tó bá ti wá dìpò, tó ti se pò, to ti, to ti wu, to ti dide sókè a o wa da. B'on ti ṣe mọ́ n mú ni, a bù sínú kọ́pù. A ti bu sínú kọ́pù, a fi ṣúgà si. Tó bá jẹ́ míìkì ni wàá fi si. Wàá sì ma fi ṣíbí mú.

Orin tí a máa ń kọ ni orin Morning Devotion. Olúwa dára, Olúwa dára, Olúwa dára, ó dára, ó dára o. Olúwa dára ni ibi tó ti láti bẹ̀rẹ̀, Olúwa sì dára, ó dára ni a sì ti parí. Ìgbà tí a simple máa ń kó ni ìgbà tí a bá fẹ́ ṣe morning devotion, gbogbo ìdílé mi lọ sí mo.

Ohun tí mo ní ìrántí ní ṣinsin yìí ni bí mo ṣe kàwé fún exam mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Ohun tí ohun ni ǹkan rí mo rántí, ìgbà tí yio si ṣẹlẹ̀, èmi o ti mo inú oṣù tí ó, nínú ọdún tó ń bọ̀ ni n ṣe ìdánwò fún mi.

Bí mo ṣe ń ràn àwọn àgbà àdúgbò lọ́wọ́ ni pé bí àgbà tí o baa ń kọjá ládùgbò wa tó bá ń lole tó bá gbẹ́rù tó pọ̀ àbí ehn, kíni, máa súnmọ́ máa gba ẹrù lọ́wọ́ rẹ̀ máa ràn lọ́wọ́ délé. Èyí tó bá sì nílò pé kí n fọwọ́ dí mú lẹ́gbẹ́ kó fi délé, àbí èyí tó bá rẹ̀ tó bá need ìtọ́jú, a á gbé lọ sí hospital. Ìgbà mélòó kò sí, ìgbà kórèkórè ni mo máa ń ṣe.

Kí ẹ gbọdọ máa jẹ, kí ẹ gbọdọ máa jẹ balanced diet. Ò comprises of carbohydrate, protein, fat and oil mineral. Kí ẹ má jẹ oúnjẹ àwọn èso náà, kí ẹ má jẹ oúnjẹ eyyá òṣì, gbọdọ máa jẹ àwọn oúnjẹ àwọn junks, àwọn food kó bá fi rí ẹ, kí ẹ má fi ní àìlera kó má bá fi rí, kó má bá fi size.

Mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojúrin rí, ọjọ́ wo mò ń lọ sí, mú àfi se excursion dé ibi kan ni mo rìn pẹ̀lú ọkọ̀ ojúrin, pẹ̀lú àwọn èèyàn, àwọn, àwọn èèyàn school mi àti àwọn mọ̀mmy mi ni a lọ lọ́jọ́ wo náà táa sì rìn pẹ̀lú ọkọ̀ ojúrin.

Tí a bá fẹ́ ṣe ìpàdé àwọn ará ilé, ìpàdé àwọn ará ilé, a máa ń pe, a máa ń pe ẹni tó jẹ́, ẹni tó jẹ́ bàbá ìdílé àbí ẹni tó dàgbà jù lọ. A o péjọ, a wá ilé family, a o lọ family house. Ibẹ̀ ni a ti máa ń ṣe, a máa ń sọ̀rọ̀ bí ìtẹ̀síwájú family ó ṣe ṣe, bóyá tí a bá fẹ́ ṣe, tí a bá fẹ́ ṣe ìnáwó àbí tí a bá fẹ́ ṣe bí family ó ṣà ṣe tẹ̀síwájú, bí ayé wa yóò se dára tí ó ṣe ṣi ní ìtumọ̀ la máa ń sọ̀rọ̀ ń pa. A máa ń ṣe bí ẹẹkan lọ́sàn lọ́sẹ̀.

Ǹkan tí mo máa ń ṣe ni òwúrọ̀ kankan ni prayer àti ti n bá ti gbàdúrà tán, mo máa ń ṣe exercise lẹ́kọ̀ọ̀kan. Máa sì ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe necessary things tó yẹ kí n ṣe láaro, màá ṣe wọ́n bí mo tí máa ń ṣe àwọn nǹkan mi lówúrọ̀ ni yẹn. Màá check gbogbo list mi ǹkan tó yẹ kí n ṣe lówúrọ̀.

Ìlú ńlá tí mo dé ju ni ìlú Ibadan. Ọjọ́ hun ni mo lọ ki ẹ̀gbọ́n mi tó wà nílu Ibadan. Ohun tí mo ṣe ni pé mo lọ kí ẹ̀gbọ́n mi, mo lọ sí sọ́ọ̀sì, soosi, mo fọṣọ, mo ṣe àwọn ǹkan tó pọ̀. Mo fẹ́ràn bí ìlú mi ṣe wà, rí àwọn ǹkan mìíràn tí n ti rí rí ni mo rí àwọn bí, building building tó ga gidigidi gan.

Asa tí mo gbọ́dọ̀ máa bá lọ ní àṣà iṣẹ́, ìsese wa, àṣà èdè Yorùbá. Baṣe máa ń kí okùn, baṣe máa ń kí àwọn àgbàlagbà wa, baṣe máa ń respect wọn, ká má ṣe gbó wọn lẹ́nu, ká sì mọ, bá sì mọ àwọn àṣà. Ẹni tí mo gbọ́dọ̀ máa bá lọ ní ìyá mi.

Èmi kì í, èmi ò n fì turarí, but mo ní àwọn ọ̀rẹ́ tó ń lo, àwọn èèyàn tó ń lo turarí. Èmi kò kí n, kò sí ǹkankan tí mo fẹ́ fi ṣe. Lẹ́yìn pé tí ba lọ ilé wọn ni mo máa ń rí tí wọ́n máa ń fìn turarí. So èmi ò n fì turarí. Páa, páa nítorí òórùn rẹ̀, èmi ò like rẹ̀.

Ti mo gbéra ga ni ọjọ́ tí mo rí àwọn ọ̀rẹ́ mi, tí mo rí bi won se, wọ́n ti kọ́kọ́ rẹ́nà mi wáyé. Wọ́n ti bú mi pé wọ́n wò pé mi ò lè jẹ́ mọ́kànkan. Nígbà tí Ọlọ́run wá ṣàánú tó bojú àánú wò mí, mo kàn ṣe rí wọn. Mo rí pé mo tún ti wà increase jù wọ́n lọ. Mo sì gbéraga kan mọ̀ pé à èmí náà kì í ṣeni ilẹ́lẹ̀ mọ́ ẹni òke ní mí.

Irú bàtà tí mo máa ń wọ̀, mo máa ń wọ Adidas, mo máa ń wọ Gucci, mo máa ń wọ, mo máa ń wọ Palm, mo máa ń wọ slippers, mo máa ń wọ àwọn bàtà pọ̀ tí mo máa, tí mo máa ń wọ̀, but àwọn èyí tí mo máa ń wọ̀ nì mo ti dárúkọ yìí, só bò se jẹ́ nìyen.

Mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn. Irin àjò tí mo ṣe lọ sí ìlú mìíràn ni mo lọ kí èyí, ìgbà tí mo lọ kí ẹ̀gbọ́n mi àti ìgbà tí mo lọ kí àwọn family member mi àti èyí tí mo lọ rìnrìn àjò sí, lọ sí ìlú mìíràn ni ìrìnàjò tí ìgbà mo fi lọ sí ilé ìwé mi, mo resume padà sí school.

Nígbà tí ẹ̀mi mi balẹ̀ nípé ọjọ́ ọ̀ún rọ̀nu, exam tí mò kọ, ẹni tí mò ti sọ fún nígbà tí ẹni òún ń sọ fún mi, mò ti sọ fún ẹni òún "ju ẹ máarun lọ nígbà tí mò ti sọ fún ẹ" eni oun si so pe kin fi okan mi balẹ̀ pe gbogbo e o dára. Ẹni tí mò sì sọ fún jẹ́ mummy mi nítorí àwọn ni mò ń bá sọ̀rọ̀ tí ọkàn mi ò fi balẹ̀.

Ẹni tí mo bá lọ sí, lọ sí ilé ìwòsàn ni, ẹni ń jẹ́ bí grandpa fún mi. Mo bá wọn lọ sí ilé ìwòsàn, ọjọ́ ọ̀ún, ó rẹ̀ wọ́n bí mo ṣi ṣe lọ ní orí ọ̀kadà ìgbà mélòó, ìgbà tí mo fi dúró, mo lò ju a wakà tí kan àtàbọ̀ mo lò jú lọ. Ẹni tí mo si bá lọ náà ni ọlọ́kadà wa àti bàbá tó rẹ̀.

Bose- ibi ti mo maa n lo bo se jina si yìí yóò to akoko ti a lo yóò a lọ bí nǹkan bí ten hours tí máa ń lọ sí ilé ìwé ó sì ṣe àkókò ten hours ìjìnnà láti ibi bí sí mínna ibi tí mò ń gbé sí minna. Ọkọ̀ tí mo sì máa ń wọ̀ ni eighteen pàsẹ́ńjà ni mo máa ń wọ̀.

Ní ilé ìwé ni mo ti padà, pàdé ẹni tó ṣe pàtàkì sí mi. Ọjọ́ wọ́n á pàdé ní ilé ìwé, bà ṣe pàdé ní ilé ìwé. La wá béèrè lọ́wọ́ ara wa pé, mo béèrè pé ibo ni department yín wà o, bí ó ṣe béèrè ó kàn ṣe sọ fún mí pé department kankan náà lówà. A sì ń tẹ̀síwájú ní pé àjọ̀mọ́ ń lọlé ara wa yóò wá ilé ìwé. Àjọ̀mọ́ máa lọ ń ràn kan. A sì ń tẹ̀síwájú, a sì ń yára wa lọ́gbọ́n náà.

Tí mo bá ti fẹ́ sinmi lọ́jọ́ iṣẹ́, màá wálé, tí màá wálé, màá sinmi, màá sùn fún bí i wa-- ohun tí mo máa ń ṣe ni pé màá sùn, màá wá sùn funfun bí i wákàtí méjì sí mẹ́ta ní ọjọ́ ìṣẹ́. Ọjọ́ mi tí ó bá ti jẹ́ pé ibi iṣẹ́ mo wà, màá gbayì, tí mo bá ti gbayì, màá wálé, màá sinmi díẹ̀, bá ti sinmi díẹ̀, ìgbà mélòó, ìgbà kìígbà ni n bá ń.

Nígbà yẹn ni mo ní ọkọ̀ àmọ́ nísìnsìnyí báyìí mi ò ní ọkọ̀, ẹsẹ̀ ni mò ń lò tí mo fi ń rìn. À bí kí n lọ wọ ọkọ̀ tí n bá lọ ibi tó jìn, so, bóṣe jẹ́ nìyí o gangan, gangan nùhun kò sọ́kọ̀ lọ́wọ́ mi báyiì páipái, ní pàpà, but mò ń wóju Olúwa pé Olúwa yó pèsè mìíràn.

Àwọn aláàbò mìíràn dára lọ́pọ̀ ni, bó ti jẹ́ pé àwọn mi oníjà ni wọ́n, wọ́n yé wọn lè ṣe kán mọ́jà sóbó ṣe jẹ́ ni. Tí a ti mọ ra ọ́ báyìí, àwọn mi a ti mọ̀ ọ́ sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn mi wà tí a ti mọ̀ ra fún ten years, five years, ju bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ lọ.

Nígbà tí n bá sun ibò míì tí ì ṣe lé ọ̀dọ̀ mi tí mò ń sùn ibò mìíràn, mo máa ń wo, nígbà míì tí tí ǹ bá ní pẹ́ ḿbẹ̀ màá wọ aṣọ, aṣọ ọ̀ mi tí mo lọ tó ṣe ọjọ́ kan ni màá lò ḿbẹ̀ màá wọ aṣọ ọ̀ mi tí mo mú lọ nǹkan tó tún ṣe pàtàkì jù, àwọn nǹkan tí ó sì ṣe pàtàkì jù ni nǹkan ti ń fi fọyín, ìfọyín, kànǹkàn, àti àwọn ǹkankan kọ̀ọ̀kan báwun ni ǹkan tí mo ma ń like àti, àbí tàbí nígbà míì mo sì ma ń mú aṣọ tí mo, aṣọ ìbọ̀sùn tí mo máa ń wọ̀ sùn lọ nígbà míì tí ńbà á pẹ́ ḿbẹ̀.

Bí mo ṣe máa ń ṣe lójú èrò ni pé mo máa ń gbé phone mi kalẹ̀, máa lọ sùn, máa wón orun sùn àbí kí n gbé ìwé tí n bá ti pa phone. Ìgbà tí mo ń gbà mí mo máa ń lo wákàtí mẹ́ta sí mẹ́rin ń gbà mí. Máa fi wákàtí kan sùn, màá ṣe àwọn ǹkan mìíràn tí mo fẹ́ ṣe àbí tí bá ní iṣẹ́ tí mo fẹ́ ṣe. Nǹkan tí mo sì ń ṣe tí mo, tí mo ń ṣe ni bóyá tí n bá fẹ́ dáná, tí n bá á fẹ́ ṣe ohun mère mère.

Nígbà tí mo, tí mo kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́, à, ó ti pẹ́ ooo. Tí mo ti rìnrìn àjò fún iṣẹ́ ó ti ṣe díẹ̀. Ó ti pẹ́ nítorí ibi iṣẹ́ tí mo, wọ́n ti gbé mi wá sí ibi ibòmí, so mi ò mọ rìrìnàjò mọ́ nítorí pé owó o, wọ́n ń wo cost tó máa ń jẹ.